Bẹ́ẹ̀ni, mo máa ń jẹ oúnjẹ tó lérò fún ìlera. Àwọn oúnjẹ tí mo fẹ́ràn láti máa jẹ dáradára òun ni àwọn oúnjẹ bíi ẹ̀wà, iṣu, rice pẹ̀lú àwọn oúnjẹ òkèlè bíi iyán, àmàlà, sẹ̀mọ́ àti àwọn oúnjẹ bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Lẹ́yìn èyí, tí mo bá fẹ́ jẹ oun bíi ẹran, mo nífẹ̀ẹ́ láti máa jẹ ẹran bíi ẹran ògúnfe tàbí ẹran màlúù. Nígbà tí owó bá sì wà lọ́wọ́ mi, mo lè ra ẹran ọ̀yà tàbí ẹran ìgbẹ́ tí mo sì máa fi se ọbẹ̀. Lẹ́yìn èyí, mi ò kì í máa ń jẹ ata tàbí tòmátò tí ó bá jẹ́ ẹ̀ṣà tí ó bá ti ń bàjẹ́ rara òun. Eléyìí tí ó bá sì le tandí tí ó sì ni okun lára tí kò tí bàjẹ́, òun ni mo máa ń jẹ nítorí pé ẹ̀ṣà tòmátò tàbí ẹ̀ṣà ata kò dáa fún ara. Gẹ́gẹ́ bí àwọn onímọ̀ ìjìnlẹ̀ ilẹ̀ra tí wọ́n ṣe sọ pé àwọn nǹkan tí kò dáa ó ti wà nínú ẹ̀ṣà tòmátò, nítorí náà mi ò kín ń jẹ ẹ́. Kò, kò dára fún ara rárá. So oúnjẹ tí ó máa ń ṣe ìlera fára, òun ni mo máa ń jẹ. Lẹ́yìn èyí, mo máa ń jẹ ẹja náà pẹ̀lú ẹja tútù tí wọ́n ṣẹ̀yọ nínú odò. Ó dára fún ara lọ́pọ̀lọpọ̀. Nítorí náà mo máa ń jẹ ẹ́. Mo sì máa ń mu mílìkì àti àwọn èso bí i pawpaw, àbí ọ̀gẹ̀dẹ̀ àti ápù tí ó dáa fún ara. Nítorí náà mo máa ń jẹ oúnjẹ tí ó máa ń ṣe ìlera fún ara lọ́pọ̀lọpọ̀. Mo sì máa ń sá fún àwọn oúnjẹ tí ó máa ń ṣe àìlera fún ara.

Bẹ́ẹ̀ni, mo ní káàdì ìṣe ní ibi iṣẹ́ mi. Gbogbo àwa tí a ṣiṣẹ́ pátápátá ni a máa ń fún ní káàdì ìṣe kí ó tó di pé àwọ̀ lè ṣe. Nígbà tí mo gba iṣẹ́ ní bí ọdún díẹ̀ sẹ́yìn, bí a ṣe gba ìwé iṣẹ́ wa tán, bẹ́ẹ̀ ni wọ́n gbé káàdì ìṣe lé wa lọ́wọ́. A lọ sí ibi tí a ti máa ń forúkọ sílẹ̀. Lẹ́yìn ìgbà tí a forúkọ sílẹ̀ tán, wọ́n sì mú owó wa, wọ́n fi sí orí nǹkan tí ó máa wo ìlàwọ̀ wa. Nígbà tí a ṣèṣè yẹn tán, ni wọ́n sọ pé kí a padà wá níbí ọ̀sẹ̀ kan tàbí méjì. Lẹ́yìn ọ̀sẹ̀ kan àbí méjì, a sì padà lọ bẹ̀, wọ́n sì fún wa ní káàdì ìṣe. Nígbà tí a bá ń lọ ibi iṣẹ́ ní àárọ̀, ó yẹ kí a fi káàdì ìṣe wa ká fi sí ọrùn gẹ́gẹ́ bí ohun ìdánimọ̀ kí ó tó di pé a lè bẹ̀rẹ̀ iṣẹ́. Ni gbogbo ìgbà tí a bá wà ní ibi iṣẹ́, ìgbà gbogbo yìí ni a gbọdọ̀ fi káàdì ìṣe yìí sí ọrùn wa kí a bá lè dá wa mọ̀ yàtọ̀ sí àwọn oníbàárà. Àwọn tí ó bá ṣiṣẹ́ àbí tó bá ń ṣiṣẹ́ ní ilé iṣẹ́ mi nìkan ni ó máa n ní káàdì ìṣe yìí. Àwọn tí kò bá ṣiṣẹ́ bẹ̀ tó jọ́ oníbàárà, wọn ò lè ní káàdì ìṣe. Nítorí náà, ìdáhùn síbẹ̀rẹ yìí ni pé mo ní káàdì ìṣe.

Ki Ọlọ́run má má jẹ́ kí arogún ẹkún kẹ́, mi ò rántí ìgbà tí mo sunkún kẹ́yìn, yóò ti pẹ́. Yóò jẹ́ ìgbà tí mo wà ní ilé ìwé girama. Ìyẹn bí ọdún mẹ́ẹ̀dógún sẹ́yìn ni mo lè sọ pé bóyá mo sunkún kẹ́yìn, ó ti pẹ́ o. Kò sí ohun tí ó lè mú mi sunkún ní àsìkò tí a wà yìí.

Bẹ́ẹ̀ni, ó rọrùn fún mi láti dárí àwọn ènìyàn ji Ohunkóhun tí ẹnikẹ́ni ò bá ṣe fún mi, tí ó bá ti wá, tí ó sì sọ pé òun mọ nǹkan tí òun ṣe pé òun ò ní ṣe bẹ́ẹ̀ mọ́, mo máa dáríji ẹni náà, ìbàje ọmọdé tàbí àgbàlagbà. Ṣùgbọ́n tí ẹni kan tí ó bá ṣe ohun tí ò dára fún mi, tí mo sì sọ fún pé nǹkan báyìí tí ò dára òun ni ó ṣe, tí kò bá sì mọ̀ pé lóòótọ́ ló ń ṣe tàbí tí kò, tí ó béèrè fún ìdáríjì, ó máa le díẹ̀ láti dáríji ẹni náà. Ṣùgbọ́n láìpẹ́ láijiná ká torí ọdún kan sí méjì, mo máa dáríji ẹni náà. Nítorí náà ó rọrùn fún mi láti dárí àwọn ènìyàn jẹ. Ni bí oṣù kan àbí méjì sẹ́yìn, òun ni ẹnìkan tí ó ṣe nǹkan tí ó dùn mi gidi. Nígbà tí mo sì bá ẹni náà, mo sì sọ fún pé, "Arákùnrin wá, nǹkan báyìí òun ni ó ṣe tí kò dùn mò mi nínú." ẹni náà ó sì wò mí bí ẹni pé kí n ṣe ènìyàn ni ó ń sọ̀rọ̀ bí ó sì, ó sì ba ti rẹ lọ. Ṣùgbọ́n lẹ́yìn ọjọ́ kan àbí méjì, ó padà wá. Ó sì sọ fún mi pé òun ti mọ nǹkan tí òun ṣe báyìí, pé kí n dáríji òun. Mo sì dáríji, a sì padà ṣe ọ̀rẹ́. Nítorí náà ó rọrùn fún mi láti dáríji àwọn ènìyàn.

Ápù social media ni mo máa ń lò jù ní orí ẹ̀rọ alágbèéká mi. Ápù social media bíi Twitter tí wọ́n pè ní X nísìnyí, WhatsApp, Facebook, Instagram, TikTok. Ó ní àwọn ápù tí mo ń lò jù ní orí fóònù mi. Nítorí pé mo máa ń wo, mo máa ń lo WhatsApp mi láti bá àwọn ọ̀rẹ́ àti àwọn ojúlùmọ̀ sọ̀rọ̀ tàbí láti fi rí àwọn nǹkan tí a bá ń ṣe ní orí, eh, ibi tí a wà ní orí WhatsApp níbi iṣẹ́ mi. Ìdí nìyí tí ma fi ń lo WhatsApp. Then, ní Twitter tí wọ́n pè ní X nísìnyí, mo wà lórí rẹ̀ nítorí pé mo, mo fẹ́ràn rẹ̀ láti máa gbó ìròyìn àti láti mọ ohun tí ó ń lọ ní àwùjọ. Mo máa ń lo TikTok náà láti wo àwọn adẹ́rin, aderin póṣonú tí wọ́n máa ń ṣe oríṣiríṣi nǹkan tí ó ń dẹ́rìn-ín pàníyàn ní orí, lórí social media náà. Mo máa ń lo Facebook náà láti rí àwọn ọ̀rẹ́ mi tí a ti bá ra ọ sọ̀rọ̀ tẹpẹ́tipẹ́. Ṣùgbọ́n wá fẹ́ Facebook yìí, ẹ̀ẹ̀kan kan wọ́n ni mo máa ń lọ sí orí rẹ̀. Àwọn ápù tí mo ń lò jù lórí fóònù mi, òun ni yìí.

Ohun tí mo máa ń jẹ lówurò kí n kò dùro sójú kan ò. Ìgbà mí ó lè jẹ ìrẹsì ni tàbí ẹwà tàbí iṣu tàbí àmàlà tàbí iyán. Kì í ṣe, ko si oúnjẹ tí mo máa ń jẹ láàárọ̀ kì í ṣe ẹ̀yọ̀ kan ni. Ṣùgbọ́n mo ní bí mo ṣe máa ń ṣe é. Ni òwúrọ̀ ọjọ́ ìsinmi, ìyẹn àìkú, ìrẹsì oun ni mo máa ń jẹ ní owúrọ̀ bí mo ṣe máa ń jẹ níyẹn. Ni ọjọ́ ajé, mo máa ń jẹ jollof rice ni mo máa ń jẹ láàrárọ̀ bí ìyàwó mi ṣe máa ń ṣe é níyẹn. Tó bá di ọjọ́ ìṣẹ́gun, ẹ̀wà ni mo máa ń sè ní àárọ̀ oun ni mo máa ń jẹ láàárọ̀. Tó bá di ọjọ́rú tàbí ọjọ́ Thursday, mo máa ń jẹ iṣu ni mo máa ń jẹ láàárọ̀ tàbí kí n jẹ spaghetti. Ni àárọ̀ ọjọ́ àbámẹ́ta, mo màá n jẹ moi moi, mo máa ń jẹ láàárọ̀ bí mo ṣe máa ń ṣe ètò oúnjẹ òwúrọ̀ mi nìyii.

Ohun tí ó máa ń fún mi ní ìtara ní ibi iṣẹ́, òun ni ìfẹ́ tí mo ní sí iṣẹ́ tí mò ń ṣe. Mo jẹ́ olùkọ́ ní ilé ìwé girama ti ìjọba ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Nítorí náà, mo ní ìtara fún iṣẹ́ yìí. Àti kékeré tí mo wà ní ilé ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀, ni mo ti fẹ́ràn láti jẹ́ olùkọ́. Mo sì jẹ́ra mọ́ ìwé mi. Nígbà tí mo sì lọ sí ilé ìwé gíga ti yunifásítì ní ìpínlẹ̀ Ondo, nílùú Àkókó ti Adékúnlé Ajásin, mo kọ́, mo lọ síbẹ̀ láti ka bí a ṣe ń jẹ́ olùkọ́. Nítorí náà, mo fẹ́ràn iṣẹ́ olùkọ́, òun ló sì fún mi ní ìtara ní ibi iṣẹ́. Yàtọ̀ sí èyí, mo fẹ́ràn láti máa kọ́ àwọn ọmọ ní ohun tí wọ́n kò mọ̀, láti lè gbáradì fún wọn fún ọjọ́ ọ̀la wọn. Èyí ni ó fún mi ní ìtara ní ibi iṣẹ́. Yàtọ̀ sí èyí, ìjọba ń san owó fún mi láti lè ṣe iṣẹ́ mi dáradára. Wọn ò sì jẹ mí lówó rárá. Tí ó bá ti di ọjọ́ kẹtàlélógún oṣù oṣù tàbí ọjọ́ kẹ́ẹ̀dọ́gbọ̀n, mò ń ní ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ máa ń san owó oṣù wa. Kò jẹ́ wa lówó rárá. Èyí ló máa ń fún mi ní ìtara ní ibi iṣẹ́. Lẹ́yìn èyí, ẹ rí ọkan mi. Ó jẹ́ ǹkan mìíràn tí ó máa ń fún mi ní ìtara ní ibi iṣẹ́ láti lè ṣe iṣẹ́ mi dáradára. Àti bí ó ṣe yẹ, àwọn ọkọ̀ wọ̀nyí ni ó máa ń fún mi ní ìtara ní ibi iṣẹ́ mi.

Wákàtí méjọ òun ni mò máa ń ṣiṣẹ́ lójoojúmọ́. Yàtọ̀ sí ọjọ́ àbámẹ́ta àti ọjọ́ àìkú nìkan ni mi ò kí ń ṣiṣẹ́ rárá. Ṣùgbọ́n láti ọjọ́ ajé títí dé ọjọ́ ẹtì, wákàtí méjọ òun ni màá fi ń ṣiṣẹ́. Tí mo bá ti dé ibi iṣẹ́ ní aago méje àbọ̀ ní àárọ̀ láti ọjọ́ ìṣẹ́gun dé ọjọ́ ẹtì, a máa bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ láti aago mẹ́jọ láàárọ̀ títí yóò fi di aago mẹ́rin ní ìrọ̀lẹ́. Àsìkò yìí, òun ni mò máa fi ń ṣe iṣẹ́. Lẹ́yìn aago mẹ́rin, a máa kúrò ní ibi iṣẹ́ wa níbi tí mo ti ń kọ́ àwọn ọmọ ní ẹ̀kọ́ ní ilé ìwé girama ní Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Nígbà tí a bá ti ṣetán ní aago mẹ́rin, a sọ fún àwọn ọmọ kí wọ́n máa lọ sí ilé wọn. Iṣẹ́ àwa náà parí báyìí. Àwa ó sì kúrò ní ibi iṣẹ́, a máa lọ sílé. Nítorí náà ìdáhùn sí ìbéèrè yìí ń pé wákàtí méjọ ni mò máa fi ń ṣiṣẹ́ ní ojúmọ́ yàtọ̀ sí òpin ọ̀sẹ̀ ìyẹn ọjọ́ àbámẹ́ta àti ọjọ́ ìsinmi ìyẹn ti àìkú.

Rárá, mi ò fẹ́ràn jíjó. Mo jẹ́ ẹni tí kò fi bẹ́ẹ̀ fẹ́ràn orin lọ títí. Ka tó wá sọ pé ijó, nítorí náà mi ò kì í máa ń jó rárá. Ijó jẹ́ nǹkan tí mi ò nífẹ̀ẹ́ sí púpọ̀. Boyà nítorí pé mi ò sì mọ bí wọ́n ṣe ń jó, òun ni mi ò ṣe fẹ́ràn láti máa jó. Ṣùgbọ́n mo fẹ́ràn láti máa wo ẹni tí ó bá ń jó. Oríṣiríṣi ijó òun ni a máa ń jó níbí. A máa ń jó ijó Tàkású-fè, tàbí a máa ń pe ijó mìíràn ní Àlàńta, tàbí ijó Bùgà, tàbí ijó díẹ̀díẹ̀, ijó Ebenezer obe, tàbí iru ijó tí èèyàn bá fẹ́ jó. Ṣùgbọ́n ní tèmi ò, mi ò fẹ́ràn ijó rárá. Ilé ìsìn tí mò ń lọ, a kì í lùlú, a kì ń jó ń bẹ. Nítorí náà láti kékeré òun ni mi kì ń jó. Ìdáhùn sí beere yìí òun ni pé èmi ò fẹ́ràn láti máa jó.

Bẹ́ẹ̀ni, mo máa ń kọ́ ǹkan lórí Íńtánẹ́ẹ̀tì. Àwọn ǹkan ọ̀pọ̀lọpọ̀ ni mo ti kọ́ lórí Íńtánẹ́ẹ̀tì. Àlákọ̀kọ́ bí a ṣe ń ṣe jollof rice, orí Íńtánẹ́ẹ̀tì ni mo kọ́. Ni ọjọ́ kan tí jollof rice n wù mí jẹ, mo sì wí pé, "há báwo ni mo ṣe máa ṣe?" ni mo bá gba orí YouTube lọ. Nigba mo d'ọrí YouTube, mo sì tẹ̀ ẹ́ síbẹ̀ ní èdè òyìnbó, báwo ni a ṣe ń se jJollof rice Ó sì gbé orííríìṣẹ́ fọ́nrán wá. Nígbà tí mo sì wo èyí tí ó wù mí ń bẹ, mo sì tẹ̀ẹ́, mo sì bẹ̀rẹ̀ sí ní wo bí ẹni náà ṣe ń se jọlọ́fúráìsì lórí Íńtánẹ́ẹ̀tì. Bí ó ṣe gbé, bó ṣe gbé òróró kaná tí ó sì fi ata sí, tí ó sì fẹ́ kó rí maggí, iyọ, gbogbo nǹkan tí ó fẹ́ fi ṣe tí ó sì ṣe. Nígbà tí mo sì fẹ́ se jollof rice náà, mo bẹ̀rẹ̀ sí ń tẹ̀lẹ́ ẹ́ lẹ́sẹẹsẹ bí ó ṣe ń ṣe. Nígbà tí mo máa fi ṣé tán, mo rí pé ó yọ̀ dáradára. Ẹ̀, ǹkan kan tí mo ti kọ́ lórí Íńtánẹ́ẹ̀tì nìyí. Yàtọ̀ sí èyí, bí a ṣe ń se àkàrà òyìnbó, mo kọ́ bí-- lórí Íńtánẹ́ẹ̀tì. Yàtọ̀ sí èyí, bí a ṣe ń se fried rice, bí a ṣe ń se mọ́ímọ́í àti àwọn oúnjẹ aládùn bẹ́ẹ̀ náà ni mo ti kọ́ rẹpẹtẹ ní orí Íńtánẹ́ẹ̀tì. Orí Íńtánẹ́ẹ̀tì jẹ́ ibi tí èèyàn ti lè kọ́ ohun púpọ̀

Ètò mi fún ìparí ọ̀sẹ̀ ò ní kí n sinmi. Tí bá ti ṣi ṣẹ́ láti ọjọ́ kíní osẹ́ títí dé ọjọ́ kẹfà ọ̀sẹ̀ kí n sinmi. Ní ìparí ọ̀sẹ̀ òun ni ètò tí mo máa ń ní kí n sì lọ àkókò pẹ̀lú àwọn ẹbí mi. Tàbí tó bá dẹ jẹ pé mo fẹ́ lọ sí ọ̀dọ̀ ọ̀rẹ́ mi ni, màá lọ sí ọ̀dọ̀ ọ̀rẹ́ mi. Ṣùgbọ́n ní, ní ìgbà púpọ̀ kí n wà nílé, kí n jí, kí n sì gbàdúrà, kí n bọ́ sí balùwẹ̀, kí n wẹ̀, kí n fọ́ ẹnu, kí n dáná, kí n sì jẹun. Tí bá ṣì jẹun tán, màá sì gbé ẹ̀rọ ìléwọ́ mi, màá sì wo àwọn nǹkan tí ó wà lórí social media. Lẹ́yìn èyí, ma á bọ́ sórí ibi ibùsùn, màá tún sùn padà. Tí bá tún jí, màá tún jẹun, màá tún wo ẹ̀rọ orí social media díẹ̀. Lẹ́yìn èyí, tí ó bá jẹ pé mo fẹ́ lọ sí ọ̀dọ̀ ọ̀rẹ́ mi ni, màá lọ ránpẹ́, màá tún padà wá. Bí bá jẹ pé àwọn ẹbí mi ni mo fẹ́ wà pẹ̀lú, màá lọ sí ọ̀dọ̀ wọn, màá lọ lo sáà díẹ̀ bí wákàtí kan tàbí méjì ní ọ̀dọ̀ wọn kó tó di pé mo padà sí ilé mi. Ètò mi fún ìparí ọ̀sẹ̀ kò ju kí n sinmi lọ.

Ní òwúrọ̀ ojojúmọ́ tí mo bá ti jí àgaga láti ọjọ́ ajé titi dé ọjọ́ ẹtì, mo máa ń lọ sí ibi iṣẹ́. Tí bá ti jí òwúrọ̀, àkọ́kọ́ tí mo máa ṣe, òun ni láti gbàdúrà. Lẹ́yìn èyí, màá lọ sí ilé ìdáná láti dáná ohun tí mo máa jẹ. Nígbà tí mo bá dáná ohun tí mo máa jẹ tán, mo máa bọ́ sí balùwẹ̀, màá wẹ̀, màá sì fọ ẹnu. Nígbà tí mo bá ṣe èyí tán, màá bọ́ sí inú iyàrá, màá fi ìpará, màá fi pa ara. Màá sì fi àwọn ago olóòórùn dídùn, màá sì fi àwọn ǹkan tó bá inu ẹ̀, màá sì fi pa ara. Lẹ́yìn èyí, màá wọ aṣọ tí mo fẹ́ wọ̀ lọ sí ibi iṣẹ́. Nígbà tí bá ṣe yìí tán, màá bọ́ sí ilé ìdáná, màá bu oúnjẹ tí mo máa jẹ ní àárọ̀. Nígbà tí mo bá sì jẹun tán, màá gbé abọ́ tí mo máa ń gbé oúnjẹ sí lọ sí ibi iṣẹ́, màá gbé sí ilé ìdáná. Màá sì fi oúnjẹ sí inú abọ́ náà, màá de, màá gbé sínú apò tí mo máa ń gbé lọ sí ibi iṣẹ́. Lẹ́yìn èyí, màá ti ilẹ̀kùn mi pẹ̀lú kọ́kọ́rọ́, màá sì gba ibi iṣẹ́ mi lọ. Àwọn nǹkan tí mo máa ń ṣe ní òwúrọ̀ kọ̀ọ̀kan nìyí. Ṣùgbọ́n tí ó bá ti di ìparí ọ̀sẹ̀, ní ọjọ́ àbámẹ́ta ní àárọ̀ tí mo bá ti jí, tí mo bá ti gbàdúrà, iṣẹ́ ilé ni mo kọ́kọ́ máa ń ṣe. Màá bọ́ sí ìdí aṣọ, àwọn aṣọ mi tí ó bá dọ̀tí màá ṣá, màá bẹ̀rẹ̀ sí ní fọ̀. Lẹ́yìn tí mo bá fọ̀ tán, màá ṣàn, màá sì gbe lọ sí orí okùn, màá sì sá aṣọ náà síbẹ̀. Nígbà tí mo bá ṣe èyí tán, màá wo àwọn ibi tí ó yẹ kí ń nu àti ibi tí jànkárìwọ̀ tí ó bá ti wà, màá fi ìgbálẹ̀, màá fi gba àwọn jànkárìwọ̀ yìí. Àwọn ibi tí ó baye kí ń fi aṣọ sí omi kí ń nu, màá nu gbogbo rẹ̀ títí dé orí ẹ̀rọ amóhuntutù tí mo ní àti ẹ̀rọ amóhunmáwòrán tí ó wà ní inú ilé mi. Màá nu gbogbo rẹ̀ pátápátá. Ilé balùwẹ̀ àti ibi tí a ń yàgbẹ́ sí, ilẹ̀ rẹ̀ tí ó bá dọ̀tí, màá fi omi àti ọṣẹ síi, màá fọ̀ dáradára. Nígbà tí mo bá fọ̀ tán, màá wá ṣẹ̀ṣẹ̀ wá wẹ̀, màá wá dáná kó tó di pé n, mo wá sinmi. Ṣùgbọ́n tí ó bá ti di ọjọ́ àìkú, èni ọjọ́ ìsinmi, tí ó bá ti di àárọ̀ tí mo jí, tí mo gbàdúrà, màá bọ́ sí ilé ìdáná, màá dáná, màá fọ, màá, màá, lẹ́yìn tí mo bá dáná tán, màá bọ́ sí ilé balùwẹ̀, màá fọ ẹnu, màá wẹ̀. Lẹ́yìn tí bá ṣe eyìí tán, màá jẹun, màá wọ aṣọ, màá gbé bíbélì mi, màá lọ sí ilé ìsìn. Bí mo ṣe máa ń lo òwúrọ̀ kọ̀ọ̀kan mi, òun ni mo ti sọ yìí.